Rárá, mi ò fẹ́ràn jiyan.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí ala mi.

Mo fẹ́ran ẹran, wàrà ǹkàsí, tòmátì, àlùbọ́sà àti ata lórí pizza.

Bẹ́ẹ̀ni, mo máà ń fín tùràrí. Mo fẹ́ràn láti máa fín tùràrí nítorí pé ó ma ń jẹ́ kí ndun òórùn rere, ó sì ma ń jẹ́ kí ni ìgboyà láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Nígbà mi mo máa ń yan tùràrí tí òórùn rẹ dùn, tí ó sì tún bá ojúṣe mi mu.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Mo máa ń ṣe é nítorí kí n lè ba mú inú wọn dùn àti kí n lè ba mú orí wọn wú nígbà tí wọ́n bá ṣiṣẹ́ takuntakun. Mo sì tún máa ń fún wọn torí kí wọ́n lè ba jára mọ́ iṣẹ́ wọn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáadáa, nítorí pé mo máa ń fẹ́ kí àwọn iṣẹ́ mi àti ìwé mi wà ní ìtọ́sọ́nà tó dáa, kó lè ba rọrùn fún mi ní ìgbàkúgbà tí mo bá nílò rẹ̀. Mo máa ń ṣe àyẹ̀wò àwọn fáìlì mi ní gbogbo ìgbà kí n lè bá mọ ipò tó wà àti kí n lè bá mọ bí màá ṣe tọ́jú rẹ̀ sí.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé àti ìbáṣepọ̀ tó dára. Ní gbogbo ìgbà mo máa ń bá wọn sọ̀rọ̀, mo máa ń gbìyànjú láti mọ ohun tó ń fẹ́ àti láti lè bá dá wọn lóhùn ìbéèrè wọn kí wọ́n lè mọ̀ pé wọ́n ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń se oúnjẹ. Ní gbogbo ìgbà tí mo bá ń ṣe oúnjẹ, mo máa ń tẹ̀lé ìtọ́sọ́nà àti ìlànà tó yẹ kí oúnjẹ náà kó ba lè dùn dáadáa àti pé kí ó ba lè bá ìlera àwọn tó fẹ́ jẹ́ ẹ mu. Ní gbogbo ìgbà tí mo bá ń ṣe oúnjẹ, mo máa ń ṣe àtúnṣe ohun èlò rẹ̀, kí ó ba lè bá ìfẹ́ àwọn tó fẹ́ jẹ ẹ́ mu àti pé kí ó ba lè ṣíṣe gidi lára wọn.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sán kan. Mo ní ajá kékeré kan tí mo fẹ́ràn gidi gan, nítorí wípé ó jẹ́ aláyọ̀. Ó máa ń ṣe ìdárayá fún mi ní ojoojúmọ́, ó sì máa ń mú inú mi dùn, kò kí ń jẹ́ kí n má alá pe mo dá wà. Ẹ̀mí náà sì máa ń ṣe ìtọ́jú rẹ̀. Mo máa ń fún un lóúnjẹ àti ìtọ́jú tó péye, torí kí ó ba lè dàgbà dáadáa, kó sì wà ní ìlera pípéye.

Tí òjò bá rọ̀, mo máa ń wà nínú ilé àbí níbi aàbò tí òjò o fi ní pa mí. Mo máa ń wọ aṣọ tó yẹ tí òtútù òfi ní mú mi, mo sì máa ń mu tíì gbígbóná kó ba lè gbon òtútù dànù. Nígbà mìíràn, mo máa ń wo fíìmù àbí kí n ka ìwé.

Mo máa ń jí ní òwúrọ̀, ní àkókò tó yẹ. Mo máa ń gbìyànjú láti tètè jí ní àárọ̀ kùtùkùtù, ní gbogbo ọjọ́, torí kí ń lè bá tètè dé ibi iṣẹ́ mi àti pé kí ń lè bá ráàyè ṣe iṣẹ́ inú ilé àti dáná fún àwọn ará ilé mi. Tí mo bá ti jí lówúrọ̀, mo máa ń gbàdúrà sí Ọlọ́run, mo máa ń dáná oúnjẹ tí màá jẹ, màá sì mura láti máa lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Mo máa ń ṣe àyẹ̀wò iṣẹ́ wọn àti ìbáṣepọ̀ èmi àti wọn láti mọ bí a ṣe jẹ ṣiṣẹ́ pọ̀ dáadáa. Nígbà mìíràn, mo máa ń gba ìmọ̀ràn àti àlàyé lọ́wọ́ wọn láti lè jọ ṣiṣẹ́ pọ̀ fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ wa lè lọ ní dáadáa.

Nǹkan tó pọ̀ ló máa ń mú mi rẹ́rìn. Mo máa ń rẹ́rìn nígbà tí mo bá rí ǹkan tó dùn mọ̀ mi nínú, àbí ǹkan tí ó yà mí lẹ́nu. Mo sì máa ń rẹ́rìn nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí mi tí a bá ń ṣeré. Mo sì máa ń rẹ́rìn nígbà tí mo bá ní owó lọ́wọ́. Oríṣiríṣi ǹkan ló máa ń pamí lẹ́rin.